Ṣé o fẹ́ran oúnjẹ tí ó ní ata? Lóòtọ́ àti lóòdodo mo fẹ́ran oúnjẹ tí ó ní ata, nítorí pé ó máa ń jẹ́ oúnjẹ tí ó ní ata kò kí ń jẹ́ kí ọkàn rín'yan, ó sì máa ń jẹ́ kí ènìyàn fọn ikunmu àwọn ohun tí ó dà kúrò ni imu dáadáa ní àsìkò tí eyan bá ń jẹ ẹ́.

Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà ní orí fóònù rẹ. Àwọn èrò idí ẹ̀ láti bèèrè. Mẹ́èló ni o ní? Bí o ṣe ń wá wọn, bí o ṣe ń ṣe téle, bí mo ṣe ń tọ́jú nọ́mbà ní orí fóònù mi ní fífi orúkọ onítọ̀hún sí ibi nọ́mbà ohun tí wọ́n sì save rẹ̀. To sì jẹ́ pé nígbà tí mo bá ti nílò rẹ̀, orúkọ ẹni náà ni wọn o wá, tí wọn fi tètè rí i.

Sọ fún wa nípa iṣẹ́ tí ó fẹ́ ṣe nígbà yìí. Sọ fún wa nípa iṣẹ́ tí ó fẹ́ ṣe nígbà yìí. Ọ̀pọ̀ èèyàn tí ó wà nígbà, nílé ẹ̀kọ́ nígbà mìí wọn máa ń lérù àti gbèrò láti kọ́ iṣẹ́ tí ó jẹ́ pé ó jọjú, iṣẹ́ ìjọba, iṣẹ́ tí ó lè sọ̀rọ̀ ní gíga. Kìnìún Nàìjíríà tí ẹ wá yí, o ti rí ìpinnu àwọn ènìyàn padà.

Ètò rédíò tàbí tẹlifíṣàn ní wo ni o rántí láti ìgbà èwe, ètò re tẹlifíṣàn tí mo rántí nígbà èwe ni BCOS tí ó si jẹ́ pé iru, orí ìkànnì yìí ni wón ti máa ń sọ oríṣiríṣi ètò bí i ìròyìn ìjọba, ìròyìn eré bọ́ọ̀lù, ìròyìn orí òfurufú, ìròyìn àwọn ọmọ ológun.

Ènìyàn mélòó ni ó wà ní agbègbè rẹ? Mélòó sì ni o mọ̀? Àwọn èrò tí ó wà ní agbègbè mi pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Bí a ṣe ní ọmọdé, la ní àgbà. Bí a ṣe ní ọkùnrin, la ní obìnrin. Bí a ṣe ní olùtajà, la ní olùkọ́. Bí a ṣe ní oníṣẹ́ ìjọba, la ní oníṣẹ́ àdáni. Bẹ́ẹ̀ sì ni àwọn tí mo mọ̀ nínú wọn won o po nítorí pé mi n ṣe ènìyàn tí ó máa ń ki ojú bọ̀ lé.

Báwo ni o ṣe ń ṣọ́ra nígbà orò ìgbóná? Báwo ni o ṣe ń ṣọ́ra nígbà orò ìgbóná? Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí ọ̀ún mú, wákàtí wo ni ọ̀ún wà lábẹ́ ìbòji, ohun tí ọ̀ún wọ̀. Tí a bá wà nínú orun, pàápàá jùlọ tí a bá wà níbi iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ ìta ni a ń ṣe, bóyá à ń gbẹ́lẹ̀ ni àbí à ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan níta, ọ̀run máa mú tí ó sì ṣibi tí a ó sa sí. Ní ọ̀pọ̀ ìgbà yìí ni mo máa ń wá fílà dì sí orí láti lè dènà orun náà ní pípa ni ní ata rí.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti rí àwọn oníbàárà mi tí pẹ́, mo máa ń ṣe ìkànnì sí wọn àbí ìpènílò orí ẹ̀rọ ayélujára láti lè mọ iru ipò tí wọ́n wà. Nítorí pé oníbàárà èèyàn náà ni.

Sọ fún wa nípa wíwo bọ́ọ̀lù papọ̀. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ibi tí ẹ ti ń wù ú, ẹni tí ó ń wà, ẹni tí ó ń wà bí o ṣe ń rí. Wíwo bọ́ọ̀lù jẹ́, wíwo bọ́ọ̀lù papọ̀ jẹ́ nǹkan tí ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀fẹ̀ wà n bẹ́ẹ̀, ìwúrí wà n bẹ́ẹ̀, bẹ́ẹ̀ sì ni ó máa ń mú àwàdà lọ́pọ̀lọpọ̀.

So fún wa nípa iṣẹ́ aranso. Iṣẹ́ aranso je iṣẹ́ kan ti won ma ran aṣọ si yan lorun. Àwọn ènìyàn pé ní asaralóge, amúnidára. Àwọn yìí ni wọ́n máa ń rán aṣọ bí èèyàn bá n ṣeré bíi dànsíkí àti àwọn fìlà abẹ tí a já lọ́pọ̀lọ̀.

Sọ fún wa nípa wíwẹ̀ nínú odò. Àwọn èrò díẹ̀ láti mọ̀ e, ìgbà tí ó kọ, ẹni tí ó kọ́ ọ, ohun tí a ń ṣọ́ra fún. Wíwẹ̀ ní odò jẹ́ nǹkan tí èèyàn máa fi ń tura. Boyá, nígbà tí ara bá ń roni èèyàn lè wò pé kèèyàn fi ṣeré ìdárayá, èèyàn yóò bẹ̀ sínú odò. Ṣùgbọ́n kèèyàn tó bẹ̀ sínú odò, ó ní kíkọ́ nítorí ẹni tí ò bá mọ̀ n wẹ̀ o lè bomi lọ́. Nọ́ n fi ní.

Sọ fún wa ohun tí ò ń ṣe nígbà tí ọmọ bá ń ṣàìsùn. Nígbà tí ọmọ bá ń ṣàìsàn, a ó gbe lọ sí ọ̀dọ̀ dókítà láti lè jẹ́ kí a mọ iru fẹ́, nǹkan tí ó ṣe ọmọ náà, kí a le tètè mọ ohun tí a o lò fún ọmọ náà nítorí pé ọmọ làṣọ ọmọ níyì. Nítorí náà, a ò gbọ́dọ̀ jẹ́ kí ǹkan kan mu wọ́n.

Ṣé o mo bí a ti ń tún àwọn ǹkan ṣé? Ṣé o mo bí a ti ń tún àwọn ǹkan ṣé? Ṣé o mo bí a ti ń tún àwọn ǹkan ṣe? Ní ọ̀pọ̀ ìgbà tí ǹkan bá bàjẹ́ nínú ilé tí ó sì need nílò ìtunse, n ó yẹ̀wò finifini boyà ǹkan tí mo lè tún ṣe ni. Èyí tí ó bá jẹ́ èyí tí mo lè túnṣe níbẹ̀, n ó ṣe é tí ó sì tún ṣiṣẹ́ padà.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi tí a nílò lọ́pọ̀lọpọ̀, àwọn ni hammer, chisel, saw blade, plier, hinges, chalk, tape rule àti àwọn nǹkan mìíràn tí a máa ń lò ní òjoojumo.

Sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò rẹ pọ̀. Ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò mi pọ̀ ni ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ nígbà tí a rí pé òpó afáná wọlé. Afáná wo àdúgbò wa tí ó ṣubú lulẹ̀, tí ó sì nílò kí ọ̀pọ̀ àwọn tí ó jẹ́ onílé kí wọ́n péjọ láti mọ bí wón o ṣe yanjú rẹ̀.

Sọ fún wa nípa ìrìnàjò tí kò lọ bí o ṣe lérò. Ìrìnàjò tí kò lọ bí mo ṣe lérò pọ̀ lóriṣíríṣì ṣùgbọ́n n ò menú ba nkan lára rẹ̀. Ìrìnàjò náà ni ìrìnàjò tí mo n lọ ní ọjọ́ kan tí wọ́n pé mi pé kí n wá wo iṣẹ́ tí mo si de ojú ọ̀nà tí wọ́n sì ní pé àwọn ti jáde pé máa ní láti padà wá ní ọjọ́ mẹ́rin.

Léròò rẹ, báwo ni rírin, rínrin ẹsẹ̀ ṣe rí? Léròò rẹ, báwo ni rínrin ẹsẹ̀ ṣe rí? Rinrin ese je nkan ti eeyan maa n fi ese mejeji rin láti ibìkan sibi kan bóyá tí èèyàn bá ń jáde àbí tí èèyàn fẹ́ lọ ra ǹkan àbí èèyàn fẹ́ ṣe ǹkan, èèyàn máa nílò láti rin ẹsẹ̀.